Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn ni gidi gan, torí mo fẹ́ràn àwọn ètò tí wọ́n máa fihàn ní tẹlifíṣàn mi, àwọn ètò tó ń kọ́nilọ́gbọ́n, àwọn ètò tó ń dánilárayá, àwọn ètò tó ń mú kí inú èèyàn máa dùn.

Rárá o, ó ti rò. Mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Mo ní ìgboyà láti sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Kò sí ǹkan tó máa ń bà mí lẹ́run torí mo mọ èdè mi, mo mọ ó dáadáa. A bí mi sí àárín àwọn èèyàn tó gbọ èdè mi dáadáa. Mií kì í bẹ́rù, mi ò ní ìfòyà tí mbá ń sọ̀rọ̀ ní iwájú àwọn èèyàn. Mo ní ìgboyà tó da. Mo máa ń sọ̀rọ̀ tó dánmọ́nrán, mo máa ń sọ̀rọ̀ tó lọ́gbọ́n lórí, mo máa ń sọ̀rọ̀ tó da, mo máa ń sọ̀rọ̀ tó ṣe, mo máa ń sọ̀rọ̀ ìrẹ̀lẹ̀, mo máa ń sọ̀rọ̀ tó máa ń mú àwọn èèyàn dùn. Mo lè dró níwájú ẹgbẹẹgbẹ́ẹgbẹ̀rún ènìyàn láì máa fòyà torí wípé mo ní ìgboyà, mo ní ìrẹ̀lẹ̀, inú mi sì máa ń dùn nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn tó pọ̀. Ọmọ Yorùbá ni mí, mo sì gbọ́n, mo mọ àṣà àti ìṣe wa dáadáa. Mi ò bẹ́rù o, mo ní ìgboyà tó da gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Wọ́n máa ń fún wa ní coffee láàárọ̀, lọ́sàn-án tàbí ní ìrọ̀lẹ́ fún ẹnikẹ́ni tó bá wù láti mu coffee tó bá ń ṣiṣẹ́ àbí tó bá ti rẹ àbí tí ọungbẹ́ coffee bá gbe ẹni bẹ́ẹ̀.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú ó pọ̀ gidi gan ó torí mo jẹ́ èèyàn tí ó ní ìgbàgbọ́ nínú ọjọ́ iwájú tó dáradára láti lè gbé ìgbé ayé tó dá àti ìgbé ayé tó rọrùn. Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni èrò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín gidi gan-an torí nígbà tí mo wà ní ọmọdé tí mo fi ń dàgbà, àwọn òbí wa ó máa ń kọ́ wa jọ lálẹ́, wọ́n á sì máa sọ fún wa ní àwọn àlọ́ apanilẹ́rìn-ín.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé kò sí ibikíbi tó wà tí o ní lè ṣe ìpàdé yìí. O ní ní láti wọ ọkọ̀ pé ọ́ún lọ sí ibi iṣẹ́ àbí ibìkan tí wọ́n fi ìpàdé náà sí láti lọ dahun sí ìpàdé náà. Nibikíbi tó bá wà ọ̀kan lè gbé fóònù rè láti ṣe ìpàdé yìí. Nítorí náà mo fẹ́ran rẹ̀ gidi gan an.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti rin ìrìnàjò lọ sí àwọn ìlú mìíràn káàkiri. Mo ti rìrìnàjò lọ sí ìlú bí i ógún nítorí iṣẹ́ tàbí nítorí mo fẹ́ lọ kí àwọn èèyàn tí mo mọ̀ àbí àwọn olólùfẹ́ mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Mo fẹ́ràn iyán àti ọbẹ̀ ẹ̀gúsí dáadáa nítorí pé iyán máa ń dúró nínú èèyàn, ó máa ń yooyàn dáadáa. Ọbẹ̀ ẹ̀gúsí sì jẹ́ ọbẹ̀ tó dùn gidi gan.

Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni pé tí mo bá ti jí mo máa kúnlẹ̀, mo máa gbàdúrà sọ lọ́run, mo sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tó fún mi láti rí ọjọ́ ìbí mi. Nígbà náà, mo máa ń ṣe oúnjẹ, mo sì máa ń jáde lọ sí ibi tí mo fẹ́ràn jù láti lọ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí àti ará tí mo fẹ́ràn jù tó sì fẹ́ràn mi bákan náà. Bẹ́ẹ̀ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọdọọdún.

Fóònù mi jẹ́ nǹkan tí mo máa lò ní gbogbo ìgbà lójoojúmó. Ó jẹ́ ibi tí mo máa fí ń ṣe àwọn oríṣiríṣi nǹkan tó papọ̀ mọ́ ibi iṣẹ́ àti ilé ìwé. Fóònù mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo sì máa lò ní gbogbo wákàtí ní ojoojúmọ́ bẹ́ẹ̀ ni.

Mi ò fi bẹ́ẹ̀ ge irun mi ṣùgbọ́n tí irun náà bá nílò láti ge, mo máa n gé. Tí kò bá gùn dáadáa, tí kò bá sì dọ́gba dáadáa, tí kò bá sì dánmọ́rán lórí mi, tí ò máa dán. Nígbà náà ni mo máa n gẹ irun mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn oríṣiríṣi. Oríṣiríṣi lẹ́tà ni mo máa ń kọ sí àwọn ènìyàn. Lẹ́tà láti sọ fún wọn pé mo fẹ́ràn wọ́n, lẹ́tà láti sọ fún wọn pé ó ti pẹ́ o, tí mo ti rí wọ́n. Lẹ́tà oríṣiríṣi fún àwọn ǹkan oríṣiríṣi ni mo máa ń kọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga ní gbogbo àárọ̀ tí mo bá ti jí. Mo máa ń ṣe yoga kí n tó lọ sí ibi iṣẹ́. Yoga jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáadáa láti jẹ́ kí ara mi dúró kárakára kó le, kí ara mi ó le.

Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi pé ṣe nǹkan tí mo mọ̀, ṣùgbọ́n mo ti sọ pé màá bèrè lọ́wọ́ àwọn àgbàgbà àwọn èèyàn tó jù mí lọ láti mọ àmì ìràwọ̀ mi ni gidi gan.

Àwọn aṣọ tí ó bá rẹwà lọ́pọ̀lọpọ̀ ni àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀. Àwọn aṣọ tó jẹ́ pé tí mo bá wọ̀ báyìí, èèyàn gan o rí i, wọ́n a máa sọ, "à, aṣọ yìí, ó máa rẹwà gan lọ́pọ̀lọpọ̀." Irú àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ nìyẹn.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni wáìnì. Wáìnì tó dùn, tí àwọn òyinbo máa ń pè ní red wine. Ohun mímu tí mo fẹ́ràn jù lọ nùú. Bẹ́ẹ̀ni o.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni kí èèyàn má jó àbí kí èèyàn máa sáré fún, eré fún ìdárayá, òun ni eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ. Bẹ́ẹ̀ni o.

Ìdojúkọ púpọ̀ ló wà níbi iṣu ẹ̀mí. Ìdojúkọ bíi kí èyàn kan máa ṣe ìlara èyàn kan nítorí pé èyàn náà ń ṣe ju òun lọ, á sì máa wá ìṣubú èyàn tó ń ṣe ju òun lọ níbi ètùtù kọ̀ọ̀kan tó wà bẹ́ẹ̀ lọ.

Tó bá ní èdè tí mo fẹ́ kọ́, òhun ni Spanish àti Korean torí àwọn èdè yẹn mo fẹ́ràn wọ́n gidi gan. Èdè tó dáa ni o torí pé tí èèyàn wá fẹ́ lọ sí ìlú èyìnbó o lè máa bá wọ́n sọ̀rọ̀ pẹ̀lú irú àwọn èdè wọ̀nyí.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ni ibi iṣẹ́ ni pé mo máa ń gbàdúrà sí Ọlọ́run kó ràn mí lọ́wọ́ láti kọ ojú ìṣòro wọ̀nyí. Mo sì máa ń ka àwọn ìwé láti tọ́ mí sọ́nà nípa àwọn ìṣòro wọ̀nyí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní oríṣìíríṣìí, torí a máa ríra wa ní ìpè fídíò wọ̀nyí tí a ṣe àti àwọn tó wà lọ́nà jìnnà àti àwọn èèyàn tó wà ní tòsí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì. Àmọ́ gíláàsì tí èmi máa ń wọ, mo máa fi ń ṣoge ni. Ó máa ń jẹ́ kí ìmúra mi jáde. Ó máa ń jẹ́ kí Ìdún wò ní gidi gan. Nítorí náà ni mo fi máa ń wọ gíláàsì láti fi ṣe oge.

Bí mo ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ ni bí wọ́n ṣe mọ iṣẹ́ ṣe tó. Mi ò kọ́ lè gbá àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí ó mọ irú iṣẹ́ tá ń ṣe tí ó mọ̀ ṣe dáadáa. A ní láti wò ó ní dáadáa bí wọ́n ṣe mọ iṣẹ́ ṣe tó.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò Kọ̀m̀pútà. Mo ní ni gidi gan. Ó dáa láti ní ǹkan tó ṣe pàtàkì láti ní mi. Nítorí náà mo ní ètò ààbò Kọ̀m̀pútà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran wíwo àwon ìgbàlè lọ́pọ̀lọ́pọ̀. Tóbá ti di alẹ́, mo máa gbé ijoko mi síta, màá sì jókòó má mọ́wo ojú ọ̀run láti rí àwọn ìràwọ̀ tóri ó rẹwà lọ́pọ̀lọ́pọ̀.

Àwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́ pọ̀ ni pé mo máa ń ka àwọn ìwé tó wà ní ìlànà iṣẹ́ wa, òun ló máa jẹ́ kí ẹ ní òye àti ìmọ̀ púpọ̀ nípa iṣẹ́ tí à ń ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Mo jẹ́ èèyàn tó fẹ́ràn láti máa ka ìwé lọ́pọ̀lọpọ̀. Nnkan tí mo fẹ́ràn sii nítorí tí a bá ń ka ìwé ó máa ń fún wa ní ọgbọ́n lóríṣiríṣi láti leè ṣe oríṣiríṣi nǹkan ní ayé.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí àwọn fáìlì náà wúlò sí mi ní ọ̀pọ̀lọpọ̀ àti pé ó wúlò sí iṣẹ́ tí mò ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀. Mi i ńṣe wọ́n ní bó ṣe wu mí, mo máa ń ṣe wọ́n dáadáa ni.

Nǹkan tí mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn ni nǹkan tí àwọn olóyìnbo ń pè ní night wear tàbí pyjamas. Nítorí pé ó dá lára ke ni ní lára òun ni mo fi máa ń sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ nǹkan ti won fẹ́ràn, mo mọ ìwà gbogbo wọn, mo mọ ibi tí àwọn imí ti wá, mo sì mọ ọmọ mélòó tí àwọn aládùúgbò mi ní.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ nítorí pé àdúgbò tí mo gbé àti àdúgbò tí mo wà, gbogbo wa tí a wà ní àdúgbò náà ni a ní nọ́mbà orílẹ̀ ní oríṣiríṣi. Mo ní nọ́mbà orílẹ̀ n'tèmi.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni nígbà tí mo fi kéré pẹ̀lú àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi tí àwọn òbí wa gbé wa jáde ká lọ sí ibi tiwon máa ń kó àwọn ẹran sí lórísirisi.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà kékeré kan ní inú ilé mi, tó jẹ́ pé tí mo báà fẹ́ sinmi mo máa ń lọ sínú ọgbà náà láti sinmi dáradára.

Bẹ́ẹ̀ni mo máa ń sá eré, ṣùgbọ́n ní gbogbo ìgbà tí mi o bá lọ síbi iṣẹ́ ni mo máa ń sáré. Mo máa ń fi ṣe kí eeyàn fi dárayá, kí inú eeyàn sì fi dùn.

Àwọn ọ̀rọ̀ bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ náà ni pé, mo máa ń kọ́ kalẹ̀, gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ni mo máa ń kọ́ kalẹ̀. Só gbogbo ọ̀rọ̀ náà ni mo ní ní ìkọ̀sílẹ̀

Rárá o, mi kì í wọ ìborùn rárá. Mo kàn máa ń wé gèlè ni. Mo sì máa ń wọ fìlà ní ìgbà tó bá yẹ kí n wọ fìlà náà. Ṣùgbọ́n ká a sọ pé a ń wọ ìborùn, mi kì í wọ ìborùn.

Bẹ́ẹ̀ni o. Ó ní àwọn ìwé kan tí mo máa ń kọ pẹ̀lú ọwọ́, ké ṣe gbogbo ìwé ni a máa ń tẹ̀ lórí kọ̀npútà wa tàbí laptop tàbí fóònù. Ó ní àwọn kan tí a máa ń fi ọwọ́ kọ.

Bẹ́ẹ̀ni o, mo máa wo àwọn ètò tẹlifísàn ni gidi. Àwọn ètò tẹlifísàn tí ó máa ń jẹ́ kí inú èyàn dùn, àwọn ètò tẹlifísàn tó máa ń kọ́ni lọ́gbọ́n, àwọn ètò tẹlifísàn tó máa ń gba ènìyàn lára yá.

Bẹ́ẹ̀ni o, mo ní káàdì iṣẹ́ ní ibi tí mo ti máa ń ṣiṣẹ́. Ìwọ tí ó jẹ́ òṣìṣẹ́ ní ilé iṣẹ́ náà, o gbọ́dọ̀ ní káàdì ilé iṣẹ́ náà, àiṣẹ́bẹ̀ẹ́ ò i ṣe ara wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjó ní ọ̀pọ̀lọpọ̀ torí tí èèyàn bá jó, ó máa ń jẹ́ kí ará le ó sì máa ń jẹ́ kí inú èèyàn ń dùn ní gidi. Mo fẹ́ràn kí èèyàn máa jó gidi gan.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Ó jẹ́ nǹkan tí mo kọ́kọ́ ṣe nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní máa lọ sí ilé ìdárayá.

Rárá o, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ìṣe ìtà gbàǹgbà, kì í ṣe nǹkan tí mo gbádùn láti máa ṣe. Mo fẹ́ràn iṣẹ́ inú ilé nínú ọ́fíìsì, òun ni mo fẹ́ràn jù.

Tábìlì iṣẹ́ mi, ó rẹwà lọ́pọ̀lọ́pọ̀, ó sì jẹ́ tábìlì tó ní ibi tí a lè kó àwọn fáìlì àti oríṣiríṣi àwọn mèremère tí a nílò fún iṣẹ́ tí à ń ṣe níbẹ̀.

Rárá o, èmi e kin kọ orin kẹ́lé, ṣùgbọ́n orin kẹ́lé jẹ́ orin tí mo nífẹ̀ẹ́ sí, orin tí mo máa ń gbádùn ó sì jẹ́ orin tí mo máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn ní dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé torí pé oríṣìíríṣìí àwọn nkan tí àti rírí ní bí a ṣe wà ní àwọn ìlú mìíràn ló wà ní ilẹ̀ ìṣẹ̀mbáyé tó sì yẹ kí a rí.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni ibi tí kò sí ariwo, ibi tí ó máa ń jẹ́ kí inú èèyàn dùn, tí a sì máa ń rí àwọn nǹkan tí ó ma dá ara wa yá wò. Àwọn ibi bẹ̀ ni mo fẹ́ràn láti máa lọ jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun nítorí pé tí mo bá pè wọ́n, màá rán wọ́n létí wipé a sì wà níbí bí a sì ń ta àwọn nǹkan táa ń ta. Tí mo bá sì pè wọ́n, orí wọ́n á wú wọ́n á sì fẹ́ padà wá ra nǹkan tí à ń tà.